Mi ò lè ka iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́, ṣùgbọ́n ní kété tí mo bá ti wà tí mi ò ń ṣiṣẹ́, mo máa ń gbé fóònù mi, mo de máa tẹ̀. Tí mo bá tẹ̀, mo máa wo àwọn nǹkan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára mi.

Ní òwúrọ̀, mo máa ń jẹ búrẹ́dì, ẹyin àti tíì tí mo bá ti jí ní òwúrọ̀, mo máa po kóò kì dáadáa. Ìgbà míràn, mo dè ń máa ń lo omi ọbẹ̀ láti fi jẹ búrẹ́dì mi, ó dè máa ń dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀ tí mo bá jẹ.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ó níṣe pẹ̀lú ìmọ̀ bí a ti ṣe ń lo, ẹ̀rọ ayélujára láti fi ṣe ẹ̀kọ́ fún àwọn èèyàn tí wọ́n máa ń wò, tí máa dẹ̀ máa rí owó níbi ibẹ̀. Ó níṣe pẹ̀lú bí mo ti ṣe ma ya fọ́nrán tí ó ní ìtumọ̀ sí àwọn èèyàn tí wọ́n bá ń wo fọ́nrán mi lórí ẹ̀rọ ayélujára. Ó jẹ́ ẹ̀kọ́ ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́.

Mo ní, eh, ọ̀nà tí mo máa ń gbà láti darí àwọn òṣìṣẹ́ tajọ́ ń ṣiṣẹ́. Mi ò kí ń lo agbára tàbí bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí ò yẹ kí n bá wọn sọ̀rọ̀. Ìwà tútù, ìwà ìrẹ̀lẹ̀ ni mo máa ń lò láti fi bá wọn sọ̀rọ̀. Ní báyìí, ó máa ń rọrùn fún mi láti fi darí wọn ní ẹnu iṣẹ́.

Mo jẹ́ enikan tó fẹ́ràn láti máa ṣe ìpè fídíò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nítorí pé tí mo bá ṣe ìpè fídíò, ó máa mú mi rí ojú ẹni tí a jọ ń sọ̀rọ̀. Mo dẹ̀ máa rí ojú ẹ̀, a jọ máa wo ojú ara wa. Ó máa wa dà gẹ́gẹ́ bíi pé a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa tí a jọ ń sọ̀rọ̀. Mo nífẹ̀ẹ́ ìpè fídíò gan.

Ọ̀nà oríṣìíríṣìí ni mo máa ń lò láti gbọ́, láti gburò àwọn oníbàárà mi. Ọ̀nà àkọ́kọ́, mo máa ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn. Ìgbà mìíràn dè ni mo máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo máa tẹ nọ́mbà ìpè wọ́n sí, mo dẹ̀ máa pè wọ́n, mo máa gburò wọn láti mọ ohun tí wọ́n fẹ́ àti ohun tí wọ́n kò fẹ́

Ìbáṣepọ̀ èmi pẹ̀lú olórí isẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́nrán nítorí pé mo ní ìwà ìrẹ̀lẹ̀ láti bá wọn dòwò pọ̀, láti bá wọn ṣiṣẹ́. Fún ìdí èyí, ìbáṣepọ̀ tó gúnrégé ló wà láàrin wa. Ó dẹ̀ jẹ́ ẹnìkan tó máa mọ ìwúlò pé mo ń ṣiṣẹ́ torí ó máa fún mi lórí ìyìn.

Mo máa ń kọrin kẹ́lẹ́. Mo jẹ́ eǹikan tó máa ń kọrin kẹ́lẹ́ nítorí pé orin jẹ́ ohun kan pàtàkì tí mo fẹ́ràn jù, tí mo dè ní ìfẹ́, tí mo ní ìfẹ́ sí. Mo má ń kọrin jáake, mo dà má ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́, mo má ń kọrin sọ́kàn mi. Nígbà kúgbà tí mo bá ti ń kọrin, inú mi má ń dùn gidi gan.

Mo jẹ́ ǹkan tó jẹ́ pé iṣẹ́ tí ó bá kàn mi ni mo máa ń ṣe. Ǹkan tí ò bá kàn mi, mi ò kí ń dá sí. Mi ò kí ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mi ò kí ń ṣe ìwádìí wọn torí kò sí lára iṣẹ́ tí wọ́n yàn fún mi lẹ́nu iṣẹ́. Mo máa, mo máa gbìyànjú láti ṣe iṣẹ́ tó jẹ́ èyí tí olórí iṣẹ́ mi tó yàn fún mi. Fún ìdí èyí, mi ò kí ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi rárá.

Mo ní ètò ààbò kọ̀ǹpútà tí wọ́n bá mi fi sí orí kọ̀ǹpútà mi. Ẹni tó wà ní ẹ̀ka ètò à ń ṣe kọ̀ǹpútà, à ń tún kọ̀ǹpútà ṣe tó wà lẹ́nu iṣẹ́ wa. Àwọn ni wọ́n bá mi fi ètò ààbò sí nítorí àwọn jẹgúdújẹrá tí wọ́n máa ń yáwọ kọ̀ǹpútà láti ṣe ìjàmbá lẹ́nu iṣẹ́ àbí ṣe ìjàmbá fún ẹni tó ni kọ̀ǹpútà yẹn tàbí ìpalára.

Mi ò ní ìdojúkọ kankan tó wà níbi iṣẹ́ tí mò ń ṣe. Bí kì í ṣe pé mi ò kí ń ní àkókò ìsinmi fún ara mi tí mo bá ti wà lẹ́nu iṣẹ́ láti àárọ̀ tí ilẹ̀ máa fi ṣú, iṣẹ́ ni mò ń ṣe. Tí mo bá padà sílé nìkan ni mo máa ń rí bí sinmi. Tó bá dẹ̀dí àárọ̀ ọjọ́ kejì, máa tún padà sẹ́nu iṣẹ́

Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí fún àwọn tí wón jẹ́ olólùfẹ́ mi, àwọn mọ̀lẹ́bí mi, torí yàtọ̀ sí iṣẹ́ tí mo ń ṣe tí mò ń lọ ṣibí iṣẹ́ ní ojoojúmọ́ tí mo máa ń dojú kọ àwọn oníbàárà lójojúmọ́. Mo ní iṣẹ́ ọwọ́ mi tí mò ń ṣe yàtọ̀. Iṣẹ́ ẹ ni mo máa ń ṣe ọ̀fẹ́ fún àwọn oníbàárà mi kọ̀ọ̀kan tàbí àwọn olólùfẹ́ mi láti fi dùn wọ́n nínú.

Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n ní ẹni tó bá mọ̀nà, òun ni kẹjẹ́ ká tẹ̀lé. Ẹni tí kò bá mọ̀nà, a ò gbọdọ̀ jẹ́ kó ma sì wá lọ́nà. Mi ò, ó ní àwọn bibò míì tí mi ò mọ̀ dáadáa. Ṣùgbọ́n tí mo bá ti dé àdúgbò náà, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn láti má fi ṣìnà fún ara à mi àti àwọn t'abá jọ ń rìn.

Mo máa ń kọ́ nǹkan púpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ́ nǹkan púpọ̀ gẹ́gẹ́ bí a ṣe ń se oúnjẹ, bí a ṣe ń tún ilé wa ṣe, bá ṣe ń tún àyíká wa ṣe, bí a ṣe ń múra, bá ṣe ń kun ojú tán tó ète. Àwọn nǹkan oríṣiríṣi tí kò bá yé mi, mo máa lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti lọ.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú òun ni pé mò ń gbìyànjú, mo dẹ̀ ń làkàkà láti ní òmìnira ara mi. Iwọnba owó tí mò ń pa gẹ́gẹ́ bí owó oṣù, mò ń tọ́jú rẹ̀ kí èmi náà lè dá dúró lórí ọwọ́ mi láti ní iṣẹ́ tèmi tí mò ń darí, tèmi náà máa jẹ́ olùdarí ìṣe mi.

Ní ẹ̀kọ́ọkan mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí bàbá mi tàbí ìyá mi. Ní ẹ̀kọ́ọkan fún ìdí èyí mo sì máa ń kọ lẹ́tà. Ṣùgbọ́n kò kín ń ṣe ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà. Pápa jùlọ ní àkókò yìí tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti wà. Mi ò kí ń fi bẹ́ẹ̀ kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin tó ní ṣe pẹ̀lú ìfẹ́ nípa ìfẹ́ tó bá dá lé lórí ìfẹ́. Ó jẹ́ orin tó máa ń dùn mọ́ mi lọ́kàn nígbà tí mo bá ti ń gbọ́, inú mi de máa ń dùn. Ó de máa ń mú mi rántí àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú ìgbésí ayé mi.

Mi ò rántí ìgbà tí mo rin ìrìnàjò fún iṣẹ́, mi ò rántí torí ní ẹnu iṣẹ́ mi mi ò kí ń fi bẹ́ẹ̀ rin ìrìnàjò. Àwọn tí wọ́n wà ní ẹ̀ka pé a ń rin ìrìnàjò lẹ́nu iṣẹ́, ọ̀tọ̀ ni ẹ̀ka àwọn yẹn. Èmi ò fi bẹ́ẹ̀ sí ní ẹ̀ka àwọn tí ó máa ń rin ìrìnàjò fún iṣẹ́

Oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìrẹsì tí màá ti dín ta sí. Tí mo bá jí kúrò nílé, màá ti sèé dání, màá ti gbe sínú abọ́ ìjẹun mi níbi iṣẹ́. Tí mo bá dẹ̀ dé ibi iṣẹ́, iṣẹ́ tí mo bá ṣe tó bá di ọ̀sán, mo máa dìde láti lọ jẹun. Torí okun inú òun la fi ń gbé títà.

Mo máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ní ìgbà ìsinmi. Tó bá ti jẹ́ ọjọ́ ìsinmi, mo máa lọ, a jọ máa jẹun, a máa ṣeré jáde. Ìgbà mìíràn dè ní tó bá di àkókò tí ó jẹ́ wípé ó jẹ́ ìgbà ìgbafẹ́ tí wón bá fún wa lẹ́nu iṣẹ́, ìgbà yẹn mo máa lọ sílé, mo máa lọ bá àwọn ẹbí mi, a jọ máa jáde, a máa jẹun, a máa mu omi, a máa mu ọtí ẹlẹ́rìndòdò, a dà máa ṣeré, a máa jọ ní ìgbádùn, tá jọ máa jẹ ìgbádùn ara wa. Mo máa ń wà áye fún àwọn ẹbí mi torí àwọn ẹbí mi jẹ́ àwọn tó ṣe pàtàkì sí mi ní ìgbésí ayé tí mi ò lè fi ọ̀rọ̀ wọn ṣeré bíi tí wùkò kéré mọ. Mo nífẹ̀ẹ́ àwọn ẹbí mi gidi gan ni.

Mi ò kì ń wọ gíláàsì. Gíláàsì tí mo máa ń wọ̀ kò kín ń ṣe èyí tí dókítà yàn fún mi. Gíláàsì tí mo bá wọ gíláàsì, gíláàsì tó jẹ́ pé ih òge ló wà fún, ó wà fún ká fi ṣoge ká ṣojúlóge, kójù mi tún gun rége si. Ṣùgbọ́n lẹ́yìn èléyi, mi ò kí ń wọ gíláàsì tí dókítà yàn fún mi.

Mo mọ ìtumọ̀ orúkọ mi, pàápàá jùlọ orúkọ tí wọ́n sọ mí tó jẹ́ orúkọ àbísọ, mo mọ ìtumọ rẹ̀. Ó dà jẹ́ ohun tó máa ń dùn mọ́ mi nínú tí àwọn tó jẹ́ olólùfẹ́ mi bá pè mí ní orúkọ yẹn, inú mi má ń dùn gan, orí mi dẹ má ń wú lọ́pọ̀lọ́pọ̀.

Mi ò kín ń ṣe yoga o, torí ó máa ń mú ẹrú bà mí, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo rí tán máa ń ṣe, wón máa ń ní ṣe pẹ̀lú kí wón ya itan wọn, kí wón ṣe àwọn iṣẹ́ eré ìdárayá oríṣiríṣi. Mi ò fi taratara gbà tí pé kí á máa ṣe yoga rárá, mi ò fi taratara gbà.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi ó jẹ́ ohun kan pàtàkì tí inú mi máa ń dun nígbà kúgbà tí ọjọ́ náà bá ti dé. Mo máa ń ṣe àjọyọ̀ náà pẹ̀lú àwọn ẹbí mi, mo dẹ̀ máa ń ṣe pẹ̀lú àwọn ará ibi iṣẹ́. Ó ní ṣe pẹ̀lú ọjọ́ tó bá jásí. Tó bá jẹ́ pé ọjọ́ iṣẹ́ ni, mo máa ṣe níbi iṣẹ́. Tó bá de jẹ́ pé ọjọ́ ìsinmi ni, èmi àtàwọn mọ̀lẹ́bí mi jọ máa ṣe, a dẹ̀ máa ṣe tó máa dùn. Bó tilẹ̀ jẹ́ pé a kì í fi taratara ná owó lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n a sì máa ṣe tí inú wa dẹ̀ máa dùn si.

Èmi jẹ́ ẹni tó máa n lo ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún ó rọ̀ mí lọ́rùn láti fi jẹun, láti fi kọṣẹ́, láti fi ṣe ohun mìíràn yàtọ̀ sí a ń kọṣẹ́ tàbí à ń jẹun. Mi ò kí ń ṣe ẹni tó máa n lo ọwọ́ òsì rárárárá. A dẹ̀ ní ẹni tó n lo ọwọ́ òsì nínú mọ̀lẹ́bí yìí.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ṣe ń ṣe dáadáa òun ni oúnjẹ tí àwọn olóyìnbo mọ̀ sí sùpàgétì. Oúnjẹ yìí ò rọ̀ mí lọ́rùn láti sè. Nígbà kúgbà tí mo bá ń ṣe oúnjẹ yìí, ah! Ó máa ń dùn yàtọ̀ débi pé àwọn tí mo bá bu fún báyìí, ah! Wọ́n máa ń pọ́nú la ni Ẹ̀lò mí máa fẹ́ lè géte rẹ̀ jẹ níbi tí oúnjẹ yẹn dùn sí torí ó jẹ́ oúnjẹ kan tí mo mọ̀ ọ́n ṣe dáadáa.

Mo máa ń kojú àwọn ìṣòro lẹ́nu iṣẹ́. Ìṣòro oríṣìríṣì ló máa ń tayọ lẹ́nu iṣẹ́, ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti ní suurú kín dẹ̀ ní ìfarabalẹ̀. Mo máa lọ gbé bá àwọn tó jẹ́ àgbàgbà lẹ́nu iṣẹ́ tajọ́ ń ṣiṣẹ́, wọ́n máa ń tọ́ mi sọ́nà. Fún ìdí èyí, mo máa ń dojú àwọn ìṣòro kankan tí mo bá ní tí mo bá ti mú lọ sọ́dọ̀ wọn. Ajò máa sọ, wọ́n dé máa kọ́ mi, wọ́n dé máa tọ́ mi sọ́nà.

Mo máa ń rí i wípé ọjà mi ó dára tí mo bá lò èmi gẹ́gẹ́ bí ẹni tó ń tà tí mo lò. Tí mo bá dẹ̀ lòó tán tí mo fún àwọn tajọ wa tán jẹ́ olólùfẹ́ mi, mo máa rí àrídájú pé wọ́n lò, wọ́n dẹ̀ jẹ kó yé mi pé ó dára kí n tó lè gbé síta fún àwọn oníbàárà mi. Ó máa jẹ́ ǹkan tó ń dùn mọ́ mi nínú torí wípé mo ti rí àrídájú pé ó jẹ́ ǹkan tó dára.

Àwọn ẹbí mi ní àṣà tí wọ́n máa ń ṣe, ṣùgbọ́n àwọn òbí wa wọǹ fi bẹ́ẹ̀ kó wa lọ sí ilé láti lọ bá wọn ṣe àṣà yẹn. Ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì ni mo ti ṣàlá bápàdé ibi tí wọ́n ti ń ṣe àṣà náà. Ó níí ṣe pẹ̀lú ijó tí àwọn ọmọ ilé yẹn máa ń jó lọ sí ojúde ọba. Tí wọ́n bá dẹ̀ jó báyẹn, ó ní ètùtù tí wọ́n máa ń ṣe. Ó ti dàbí, ó ti tó bí ọdún mẹ́rin sí márùn-ún sí sìyín tí àwọn òbí wa ti kó wa lọ sí ibi ta ti fojú rí, ibi tí wọ́n ti ṣe àṣà náà. Fún ìdí èyí, a kì í fi bẹ́ẹ̀ lọ sí ibi bẹ̀ láti lọ rí bí àṣà yẹn ṣe ń ṣẹlẹ̀ ní ìdílé wa àbí ní àárín àwọn ẹbí wa.

Mo máa ń ṣe ìrántí àwọn ààlà tí mo bá lá, pàápàá jùlọ tó bá jẹ́ ààlà tí ó ṣẹ̀rùbani tó bà mí lẹ́rù, mo máa ń ṣe ìrántí ẹ̀. Mo dẹ̀ máa gbàdúrà pé kí àlà burúkú kó má wá sí ìmúṣẹ lórí èmi àti orí àwọn ẹbí mi. Mo máa ń ṣe ìrántí ààlà mi dáadáa. Ẹ̀kọ̀kan ni mo mọ̀ wípé mi ò rántí àwọn ààlà mi tí mo lá, tó bá jẹ́ pé ààlà tí ò kí ń ba ni lẹ́rù àwọn ẹ̀mí mo máa ń gbàgbé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ààlà tí mo ń lá, mo máa ń ṣe ìrántí.

Mo fẹ́ràn láti máa kọ orin. Orin jẹ́ ohun kan tí ó máa ń mú inú mi dùn nígbà tí mo bá ń kọ. Pápa jùlọ tó bá jẹ́ pé mo bá wà ní ẹnu ìṣẹ́ tí mo bá ń ṣiṣẹ́ tí mo dẹ̀ ń kọ orin, inú mi máa ń dùn. Iṣẹ́ yẹn gan mi ò kí ń rántí nígbà mì pé mò ń ṣe níbi tí orin yìí máa ń dùn mọ̀ mi tí mo bá ń kọ. Mo fẹ́ràn orin kíkọ o. Ó tilẹ̀ jẹ́ pé mi ò ní ohun tó rẹwà lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n orin kíkọ jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́.

Nígbà tí mo bá sùn, mo máa ń fi aṣọ ìbora bo ara torí ibi tí mo wà yìí òtútù pọ̀. À, òtútù ibí bàyì pọ̀ gan. Mo máa rí dájú pé mo fi aṣọ bora. Mi ò dè ní fẹ́ kí òtútù kó sí mi lára tàbí kí ẹ̀fọn tí ò yẹ kó jẹ mí kó jẹ mí. Mi ò ní fẹ́. Mo máa ń fi aṣọ bora o. Mo máa ń fi aṣọ bora. Igba mìíràn gan, tí oru bá wà gan, mo sì máa fi aṣọ bora torí mi ò fẹ́ nǹkan tó máa dààmú àgọ́ ara mi.

Ìdènà ọkọ̀ tó bá ṣẹlẹ̀ sí mi, mo máa ní sùúrù torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń wa ọkọ̀, pàápàá jùlọ àwọn ọkọ̀ tí wọ́n máa fí ń kó ẹro, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní sùúrù, ìwàkuwà náà máa ń wà. Èmi jẹ́ enikan tó jẹ́ pé mo máa ní sùúrù fún wọn. Tí ìdènà bá ṣẹlẹ̀, màá ní sùúrù títí tí wọ́n ma fi yanjú ẹ. Tí ìdènà yẹn ò bá ṣe ìpalára fún ọkọ̀ tí èmi gbé àbí eyi tí èmi bá wà lọ́wọ́ ní àkókò ìgbà yẹn.

Mo mọ bí a ti ṣe ń ya àwòrán, mo mọ ṣé ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mi ò mọ bí wón ti ṣe ń di camera mú, ṣùgbọ́n mo mọ bí wón ti ṣe ń ya àwòrán pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò. Tí àwòrán yìí tó dẹ máa já kééré, tó bá jáde ó dẹ máa, o máa dùn wò, ó dẹ máa dùn wò lójú.

Mo mọ bí a ti ṣe ń tún àwọn nkan ṣe nítorí àwọn nkan tí mò ń lò ní ilé, èmi ni mo mọ bí mo ti ṣe máa ń tún ṣe. Tí mi ò bá rí ẹni tó wà nídi tún tún ṣe, màá gbìyànjú láti tún ṣe àti àwọn nkan pẹpẹpẹ tí mo mọ pé ó máa wúlò fún mi. Mo mọ bí mo ti ṣe ń tún ṣe.

Mi ò mọ̀ bí a ti ṣe ń pa ẹja o. Mi ò mọ ẹja pa rárá. Mi ò dàgbà sí agbègbè tí odò wà tàbí ibi tí wọ́n ti máa ń pa ẹja, mi ò mọ̀ ọ́n ṣe, mi ò mọ̀ ọ́n ṣe rárá. Ó dẹ́ wùn mi ṣùgbọ́n Ọlọ́run ko kọ pé mo máa gbé àdúgbò tí wọ́n ti ń pa ẹja dépo pé mo máa mọ bí wọ́n ti ṣe ń pa ẹja.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin tàbí kí n tan ẹrọ asọ̀rọ̀mágbèsì kí n gbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ àti eyi tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa. Àwọn nǹkan tí mo máa ń ṣe tí mo bá ti wà nínú ọkọ̀ nìyẹn. Tàbí kí máa gbọ́ orin, kí n fi àwọn ohun amu orin wọnú etí, mo lè lo wọn sẹ́tí láti máa fi gbọ́ orin yẹn dáadáa.

Mi ò lọ sí ọdẹ rí o. Mi ò ṣọdẹ rí. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀, mi ò dàgbà sí irú àwọn àdúgbò àbí àwọn agbègbè tí à ń lọ sí ọdẹ, à ń lọ sé ti odò. Mi ò dàgbà síbẹ̀. À, ó dàjẹ́ ohun kan tó máa ń wú mi tí mo bá rí tí àwọn ọmọ min tàbí àwọn tajọ dàgbà tí wọ́n bá ń ṣe, ó máa ń jẹ́ ìwúrí fún mi.

Mo fẹ́ràn àwọn àlọ́ tó máa ń pani lẹ́rìn-ín, ó máa ń jẹ́ kí ará tù mí tí mo bá ti gbọ́. Ẹ̀rín máa pa mí, mo máa rẹ́rìn-ín, mú ṣé, mú ṣé. Mi ò tẹ́ni rántí pé mo ní ìṣòro kankan ní àkókò ìgbà yẹn. Ṣùgbọ́n tí mo bá ti rẹ́rìn-ín tán, ìṣòro tó bá wà lọ́kàn mi, ó máa kúrò, ó máa kúrò, mi ò dẹ̀ní rántí mọ́. Fún ìdí èyí, mo fẹ́ràn àwọn àlọ́ tó máa ń pani lẹ́rìn-ín dáadáa.

Mo jẹ́ eǹikan tó fẹ́ràn láti máa ran àwọn ènìyàn lọ́wọ́. Pàapà júlọ ǹkan tó bá wà ní káwọ́ mi láti ṣe, àwọn ǹkan tó bá rọ̀ mi lọ́rùn láti ṣe, mo máa ń gbìyànjú láti fi ran àwọn aláìní lọ́wọ́. Àwọn ènìyàn tí wọ́n súnmọ́ mi, mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún wọn. Mo fẹ́ràn láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ nípa titi owó tàbí láti ṣe àwọn nǹkan tí ò bá yé wọn àbí àwọn ìmọ̀ tí mo bá ní tí àwọn ènìyàn ò ní.

Mo ní aṣọ tí mo máa ń fi ń wẹ̀ lọ́tọ̀, mo ní aṣọ tí mo kàn dé máa ń wọ̀ lásán tí mo máa ń wọ̀ yilé nínú ilé. Aṣọ tí mo máa ń wẹ̀, tí mo máa ń fi ń wẹ̀, ó jẹ́ aṣọ kan pàtàkì tí mi ò tẹ̀ kí ń fi ń ṣeré rárá nítorí ẹ̀gbọ́n bàbá mi ló bá mi ra aṣọ yẹn. Fún ìdí èyí, mo fẹ́ràn rẹ̀ gidi gan. Ó dẹ̀ máa ń dùn mọ́ mi tí mo bá ti ń lò ó láti fi wẹ̀.

Ah! Ìgbà tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn, kò ju bí ọ̀sẹ̀ kan sí ìsìn lọ. Ìgbà tí mo gba ètò ìsinmi ránpẹ́ lẹ́nu iṣẹ́, mo rí dájú pé mo pàdé àwọn ọ̀rẹ́ mi. A dẹ jọ́ jẹun àjọ, mú àjọ ṣeré, àjọ ṣe àwọn nǹkan tó wù wá. Inú wa dẹ́dùn dáadáa pẹ̀lú ara wa. Ah! Mo gbádùn ìpàdé yẹn ju ǹkan mi lọ.

Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Tí oníbàárà bá ní òhun fẹ́ gbé mi lọ jẹ oúnjẹ ọ̀sán, mo máa tẹ̀lé. Torí ibi tí a bá jókòó tabá ti jo n jẹun, màá dámọ̀ràn. Mò dé máa ṣàlàyé àwọn ǹkan tí ó yẹ kó mọ báa ṣe láti fi bá wa dowó pọ. Torí idi eyi ni mo máa ń jẹun oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi.

Ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn, nítorí pé kí n tó dé láti ibi iṣẹ́ gan-an, ó ti máa ń rẹ̀ mí, so mo nílò láti sùn, àti sùn, ah ò rọ̀ mí lọ́rùn, ò rọ̀ mí lọ́rùn gidi gan. Tí mo bá ti dé, tí mo wẹ̀ báyìí, tí mo dẹ̀ jẹun, nǹkan tó tún ká báyìí òun ni kí n lọ sùn, kí n gbọn ibùsùn mi, kí n dẹ̀ sùn, kí n dẹ̀ da aṣo borà. Ah Ah! Ọkàn mi máa ń balẹ̀ ní gbogbo ìgbà yẹn.

Mo ní orúkọ ìnagijẹ, ìnagijẹ tó pọ̀. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ọ̀ún ni èyí tí bàbá mi fún mi, tí wọ́n dàí máa fi ń pè mí nígbà tí mo wà nílé. Mo fẹ́ràn rẹ̀ gan-an. Tí mo bá ti lọ lé báyìí, orúkọ ìnagijẹ yẹn ni wọ́n máa fi ń pè mí. Ó dàí jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí orí mi kó wu.